O ní béèrè béèrè pé ṣe o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Ẹ̀ẹ̀, ràrá o, èmi kò mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ jẹ́ ohun ìrìnṣẹ̀ ẹlẹ́sẹ̀ méjì. Ó fẹ́rẹ̀ lọ́wọ́ tí ènìyàn bá sì ń gun tí èeyàn bá wà lórí kẹ̀kẹ́. Títára tẹ̀mí, tọkàntara ló gbọdọ̀ fi wà kò fi wà lórí kẹ̀kẹ́ náà torí wípé tí ènìyàn bá lọ mókànkúrò ń bẹ lásán, ó ṣe é ṣe kí ó fa ìjàmbá ojú pópó. Kẹ̀kẹ́ jẹ́ ohun ìrìnsẹ̀ tí, ẹ̀, kẹ̀kẹ́ jẹ́ ohun ìrìnṣẹ̀ ìrìnṣẹ̀ tí ó, tí ó ga, tí ó ga, tí ó ga lára tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ná lè lá ń fàni, ná ní owó láti rà á. Ṣùgbọ́n bó ṣe jẹ́ ǹkan ìrìnṣẹ̀ tó yára, òun náà ló ṣe jẹ́ wípé ǹkan ìrìnṣẹ̀ tí ó máa ń lo agbára ni, tí ènìyàn máa ń fi agbára láti fi wà ni torí wí pé ẹsẹ̀ méjèèjì ó ní láti ṣiṣẹ́. Ìgbà míì mo máa ń rí àwọn tó máa ń gun kẹ̀kẹ́, bá máa sọ pé àwọn gun kẹ̀kẹ́ fún ọ̀nà pípẹ́, fún, ẹ̀, ìrìnàjò ọlọ́jọ́ pípẹ́. Mo máa rò pé à, ṣe ẹsẹ̀ kan ń ro àwọn ènìyàn báyìí ni torí pé kẹ̀kẹ́ gígùn ó, ó, ó, ó gba kí ènìyàn lè lu ẹsẹ̀ rẹ̀ dáadáa. Ẹ̀ẹ̀, bí èmi ò ṣe mú kẹ̀kẹ́ gùn kò ṣe pé nǹkan mú ẹsẹ̀ mi ṣùgbọ́n àti dúró déédé lórí kẹ̀kẹ́ náà, òun ni wàhálà tí mo ní. Bó yá ń torí ìbẹ̀rù pé àti má ṣubú náà sì tún wà k'ára wàhálà tí mo ní o. Ṣùgbọ́n mo mọ̀ wípé nítorí pé mi ò tí ì ṣe dáadáa fún àìmọye ìgbà, òun ló fàá. Tí mo bá fọkàn sí wípé, mo fẹ́ mọ̀ kẹ̀kẹ́ gùn, tí mo ra kẹ̀kẹ́ tí mo bẹ̀rẹ̀ sí í gun, mo lè ṣubú ní sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n òun tí ó dá mi lójú ni wípé nínú òfíì nínú ọ̀láà l'ọmọ páńdọ̀rọ̀ ọdágbà. Èmi tí mo bẹ̀rẹ̀ sí í gun gun kẹ̀kẹ́ lásìí tí mo, tí mo bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ gígùn, èmi náà ni màá di ẹni tí ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́, témi náà sì ni màá kọ́ àwọn ènìyàn bá ṣe ń gun kẹ̀kẹ́. Ṣùgbọ́n kẹ̀kẹ́ gígùn ó fẹ́ dàbí ohun tí ènìyàn kì í kọ́ torí àìmọye àwọn ọmọ kéékèèké tẹ́ẹ̀rí tí wọ́n ówà lórí kẹ̀kẹ́. Ẹ̀ẹ̀, ó ń dàbí ohun àmútọ̀runwá ṣùgbọ́n èmi ní ìgbàgbọ́ pé àwọn tí wọ́n fi kẹ̀kẹ́ gígùn táa fi ṣe iṣẹ́ ṣe, àwọn eléyìí wọn ní láti tún ti kọ́ bá ṣe lè lọ gun kẹ̀kẹ́ ni.

Oni beere beere pé ṣe o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Àà, èyí gan-an ni n tó rọrùn jù fún mi. Geẹ́gẹ́ bí ọmọ ilé ìwé tí ó sì ń ka ìwé lọ, èmi kò lè ṣe lójúmọ́ láàárin ọ̀sẹ̀ kí n máa kọ̀wé sínú ìwé mi, kí n máa kọ ìwé nínú ìwé mi láàárín ọ̀sẹ̀ náà torí pé tí mo bá lọ sí ilé ìkàwé, gbogbo ohun tí wọ́n bá kọ́ mi, èyí ni màá gbìyànjú láti kọ sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ohun èlò tí èèyàn fi ń kọ̀wé ló ti wà báyìí. Ẹ̀rọ ayára bí àṣá tí ṣe kọ̀ǹpútà o ti mú iṣẹ́ rọrùn tó jẹ́ pé àwọn èèyàn máa ń fi kọ̀wé. Sugbon gege ati kalamu. Gègé àti kálámù lè mi máa ń lò láti fi kọ ìwé tèmi. Mo máa ń lo báyírò, mo lè lo gègé àti kálámù, mo lè lo báyírò pẹ̀lú ìwé olójú mẹ́fà, exercise book ìwé tí wọ́n ń pè ní exercise book mo lè lò láti fi kọ ìwé. Àwọn ìwé oríṣiríṣi ni ìwé. Ìwé tí mò ń kọ, tí mò ń kọ fún ìdàgbàsókè tèmi ó wà. Ìwé tí mò ń kọ fún ẹ̀kọ́ tó ń kọ mi ní ilé ìwé ó wà. Ó fẹ́ má ṣe ọjọ́kan kí èmi má fi ọwọ́ mi kọ ìwé torí wipé mo ní ìgbàgbọ́ wípé ìwé tí èèyàn kọ, tí ó wà, ó ní àǹfààní, ó lọ́ọ̀rẹ́ ju ẹn tí à ń kọ sórí lọ́nà lọ́pọ̀ ìlọ́pọ̀ torí pé ẹn tí a kọ sórí èèyàn máa ń gbàgbé ẹ́ ṣùgbọ́n ẹn tí ó wà ní kíkọ sílẹ̀ èèyàn le padà síbẹ̀ kí èèyàn lọ ká kí èèyàn sì tún máa padà. Ìwé kíkọ ó jẹ́ ohun èlò pàtàkì, ní pàtàkì lọ fún àwọn akẹ́kọ̀ọ́ báyìí to je wipé ojoojúmọ́ ni a ń lọ sí ilé ẹ̀kọ́ láti lọ kọ́ ìmọ̀ nípa ìṣègùn. Bí ó ṣe tún jẹ́ pé tí èèyàn bá tun di akọ́sẹ́mọsẹ́ tán èèyàn tun nílò láti máa kọ̀wé. Èyí ló fi jẹ́ wípé ìwé kíkọ pẹ̀lú ọwọ́ ó jẹ́ ẹn tí èèyàn máa ń kọ láti kékeré tí èèyàn sì ń lò títí di ọjọ́ ogbó.